Mi ò kí lu etí, kò daa eeyan maa lu etí. Obìnrin ló máa ń lu etí, ọkùnrin o kí ń lu etí, oge obìnrin ni. So, oge ti obìnrin maa n ṣe ni ki obìnrin lu etí, kò lè Ti okùnrin bá lu etí kò daa rára, àṣà ìlú miiran ni, kìí ṣe asa ilẹ̀ wa. So ọmọ àlè sí ní, ọmọ àlè ni dáṣàkàṣà.